Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá o. Ọ̀pọ̀ mi kì í lọ sí ìlú tí mò wà báyìí torí awakọ̀ tí ó lè máa kojú tó bá lọ sí mi àfi tó bá jẹ́ ibi tí ọrọ̀ ajé tí ó ti rọ ṣọ ọmọ, èhèn. Mo lè ní pé kì í ṣi lọ sí ibòmìí àmọ́ orílẹ̀ èdè mi o, ìlú mi. Ẹni tó bá ti jẹ́ pé ohun tó máa san, ó máa ṣe díẹ̀. A lè rà nnkan tí ó rọrùn jù láti ṣe nìyen now. Ó rọrùn láti rí ìlú padà tó bá jẹ́ pé ànfàaní tí mo máa rín bẹ̀ máa pọ̀. Owó ni o. Oúnjẹ tí ènìyàn máa jẹ gbogbo báyìí tí ò bá ti wọ́n jù, ènìyàn lè ní ìṣe lọ sí ibòmíì. Àwọn ènìyàn mọ̀ pé mo ní ètò láti ṣe lọ sí ibòmíì torí iṣẹ́ mi ò tíẹ́ gbà á. Remote iṣẹ́ ni mò ń ṣe, ṣó mo lè ṣe é nínú ilé, kò sí nǹkan tí.

Kí ni àwọn máa ń jẹ ní ọ̀sán? Ẹ̀sẹ̀ máa jẹ láàárọ̀, kò máa ń jẹ lọ́sàn-án, ṣùgbọ́n tó bá jẹ́ pé kí a máa dáná ní ọ̀sán yìí, àwọn tí ń fi bẹ́ẹ̀ ṣeré, olówó ló máa ń ṣeré. Àmọ́, àwọn ọgbà mí ṣá, tí áye bá wa, mo lè dáná. Àwọn ló kò gbà. Èmi kì í sábà dá wọn tán. Kí a máa ṣá tí wá kọ jẹ lọ́sàn-án ni. Ọ̀sán wọnú wa, wọnú wa, wọ́n máa ń jẹ àárọ̀, kò sọ́ṣọ̀ alẹ́ ó tán. Bí gbogbo ẹṣẹ̀ rí ni, a kò sọ́rọ̀ pé ẹ̀, ẹ wá kìn-ín-kan, ẹ wá gààrí. Ẹ̀hẹ́n, gààrí. Gààrí lọ́pọ̀lọ́pọ̀ gbà lọ́sàn-án. Bí ẹ ni gààrí máa wá mú. Gẹ́gẹ́ bí mo lè sọ sí ẹ ní ọ̀sán, gààrí, gààrí, gààrí, gààrí, gààrí. Ya, gààrí máa wá mú lọ́sàn-án lọ́dọ́ wá ju ni naijiriya yìí, olówó ló máa ń jẹ ẹ. Jẹ́ ẹni àwọn gààrí ni ó tẹ́ ẹ.

Kí ni ò ń máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí ń jẹ́ aṣọ, torí bá jẹ́ tí wọ́n ga, àrá tí wọ́n máa bọ́ tọ́pu sọnu. Umm kí ló ń wọ̀? Ko si kan kan kọ́ sọ̀rọ̀ night gown, wọ́n won ma ropẹ̀, àwon o wo night gown bi báyìí o. Aṣọ wọ̀ lamo wọ̀ sun, aṣọ tí a bá wọ̀ látàárọ̀ oun la máa wọ̀ sùn. Abi tí a bá ti lagùn se la bọ̀ dànù. Ko tu ṣe eyi tó máa múoru mú yan gan. Aṣọ wọ̀ la wọ̀ koru sa máa ti mú wa. Kókó nìyẹn, gbogbo aṣọ yen kò sì ńkankan, ìyen o jowa loju ni bàí. Kò sí aṣọ tí àwa ò lè wọ̀ lọ́dọ̀ tiwa. Kára mọ̀n ni pé aṣọ wẹ́ẹ́rẹ́ ni ènìyàn máa ń wọ̀ sùn, wọ̀ kí anyone tó bá le rí wọ̀ sùn, kò sí ẹni tí o máa mọ̀ e sì yẹ̀n. Gbogbo káramọ̀ ni. Kò sí aṣọ tí èyàn ò lè wọ̀ sùn lọ́dọ̀ temi o. Ó jẹ́ boxer nìkan, torí bá ti mú aàbò yóò sọnu gan ni. A gbàgbe pé a wọ̀ ṣọ so bàwa ṣé mọ́ n ṣe lọ́dọ̀ wa ní yen ṣá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Òrò kan ni o. Wọ́n ṣì ń lá àlá Nigeria ṣá, gbogbo àlá yẹn na fluke nijà rẹ̀, kò si álá mọ́. Tinubu, Tinubu ko jẹ́ kí ekú ke bí ẹyẹ mọ́, kò yẹ kí ẹyẹ máa kí bí ẹyẹ mọ́. Gbogbo kí èèyàn ma la àlá yẹn, ó ti pẹ́ ti àwa ti lá àlá o. Alá kẹ́. Ó ti pẹ́ o. Ǹtí e rántí àlá? Mo máa ń tó bá jẹ́ alámì, mo máa rántí, ìgbà mí dẹ̀ re. Èmi ò kí n sábà rántí ṣá, kí n ṣá sọ̀ loro kan. Èmi kì í sábà rántí alá bà yẹn ṣá, but everywhere beans tí èèyàn bá ti èèyàn ba sùn dáadáa ṣá. Tí á tó bá jẹ́ kí oúnjẹ gidi, o lè mọ la ala, ṣùgbọ́n èmi ò mi o kí n sábà la ala ni tèmi, kí àwa sa ti sùn fá àlá là.

Nígbà wo ni ó kẹ́yin ko-- kẹ́yin fo? Ewó eleyi o yé mi. Ewo ni ìgbà te yan keyin fo. Wẹ́ mio mo nǹkan tí mo le sọ sí ṣá, ṣùgbọ́n káṣà ti sọ̀rọ̀ ni. Ko wó pé o, ko wó pé. Ǹnkan tó bá wà nìyẹn. Hmm. Ìgbà wo ni ó kẹ́yin fo? Fo? Fo? Kí n ma paro o. Ìbéèrè yẹn kò yé mi. Mi mọ ìdáhùn tí mo lè fọ̀ sí ṣá, bụ́. Àṣà ká ṣà ti bọ̀rọ̀ lọ́ ń tì wa. Koro sa ti lọ fá. Ká dà máa lo at least you know So nǹkan tí mo le sọ sí ni yen sa Mi rò pé ìgbà wo ni ó kẹ́yin fo? Do mi re re mi do do. Bẹ́ẹ̀ ni. Àà, mo gbá náà. Àmí, òhun la fi sí orí ọ̀rọ̀ te sọ yẹn torí kò ti e yé mi ná. Mi mo nǹkan tí mo lè sọ sí ṣá.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ko sibi tá wà o tí le ra oúnjẹ ehn. Oúnjẹ òpópónà ló máa ń dùn lára jù, agágá àwọn tó máa ń sun àgbàdo, tó máa ń sun bọ̀lì, ehen, rice àti ẹ̀wà. Àwọn kan báhun, ó máa ń dùn dáadáa, tó bá ti jẹ òpópónà ni wọ́n ti rà, òun ni pàrọ̀ tán yin. So, eyin náà lè gbìyànjú e, kí ẹ lọ jẹun ní òpópónà ke yin náà ke, ehn. Ó máa ń dùn o lọ́dọ̀ tèmi, shoye yin? Mo dẹ like kí n máa jẹun gan bí mo ṣe wa yìí so. Kosopopona tá wà o kí ti ra oúnjẹ, kò sí ǹkan tó kan wa kàn òpópónà, oúnjẹ loúnjẹ n je, ìbí tón ti ṣe ń gba mi, ó máa ń nípa but, tó sáṣá ti mọ́ tó jù ẹ ti fanímọ́ra. Kò sí wè rè, àwó jẹ bẹ́ẹ̀. Kò tíì mo lè sọ sí i kó pé ẹni ṣá. Ṣé kí a pè é ní peace out or what? Well, kò sí ǹkan tí mo lè sọ sí ṣá. Aṣa máa ń àájò ń jẹ́ gẹ. Ehen, ehen.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Áàh! Ìwòsàn ọ̀rọ̀ ìsinmi bẹ́ẹ̀, kín sáà ọgbọ́n ṣẹ́jú ṣábọ̀. Mo rò pé ìsinmi wà tán, a jẹun lóúnjẹ tó máa ń ṣiṣẹ́ kò sí ń bọ̀ tó kàn án, kí ló kàn án? Ṣé àwa ni ẹ ka máa ń? Ó kò sí táìmù tí ènìyàn lè jẹun lọ́ dọ̀ témi. Po ìgbà wo ni, ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ọ̀pọ̀lọpọ̀ ẹ je, ẹgbẹ́ ìbéèrè tí ẹ kí èmi, ó yẹ kó dúró bí. Àṣìkò wo ni oúnjẹ ọ̀sán rẹ máa ń jẹ? Àbí ṣẹ́jú mélòó ni o máa lò fún oúnjẹ ọ̀sán rẹ, àbí ìsinmi rán pẹ́, bẹ́ẹ̀ ni ìgbà ìsinmi ni ń sọ, kọ́n sì dáadáa kí yan jẹun sá. Àmọ́, well ani choice ẹ̀yàn ajeun nani sha. Ìgbà mélòó? Tòótòó mí, mí tòó re, mí rere tòó re.

Ṣé, ṣe o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ? Ẹ̀rọ wo ló ń jẹ́ ìdákẹ́jẹ? Rí kò yé mi. Ẹ̀rọ ìdákẹ́jẹ? Ìdákẹ́jẹ́, ìdákẹ́jẹ́, ìdákẹ́jẹ́. Èmi ò mọ̀ n pa ẹ̀rọ ìdákẹ́jẹ́ o. Ẹ̀rọ tá a máa ń lo, ah, ẹ̀rọ tó fi ń lọ aṣọ iyẹn ati mo pè éyi to n máa kó aṣọ sí i, tí wọ́n máa fi lo aṣọ èyí yìí kò, yèmi daada mi nǹkan tí mo lè sọ sí i ṣá. Ẹ̀rọ wo ni ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ kan máa tó máa jẹ́ kí eeyan dákẹjẹ́ ni? Èyí kòkó yìí kò, kò yé mi ṣá. Ya, mo gbà pé ẹ̀rọ máa ń wà bo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yẹn kò, kò wo eti tèmi dáadáa. Kò yé mi tó, mi o mo nkan tí mo lè sọ lo ori e ṣá. À mo, a ṣá ti dá hun ibéèrè yin.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn? Socks kọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn? À, ilé yìí ò yé mi tó. Ìbọ̀sẹ̀, ẹ̀, boyá, ìbọ̀sẹ̀ dúdú bẹ́ẹ̀ ni, ẹ́, black, ẹ́, òun mo sábà máa ń wọ̀ tí máa lọ sí ìpàdé òde èrí báyẹn báyẹn ṣá. Ko tí mo máa ń wọ̀ lọ nìyẹn. So irú ìbọ̀sẹ̀, ìbọ̀sẹ̀ yẹn tiẹ̀ gbọ̀dọ́ gun di ẹ́ ṣá. Torí mo láì kí nǹkan máa fi ń kan bo ẹsẹ̀ mi. Lákìní ǹkan máa ṣí ẹsẹ̀ mi lé anyhow. Ẹ̀ nǹkan tí mo lè sọ́ sí ni. Ṣé kí n fàá mi sórí ọrọ yẹ? Dò ó mi mí rere, rere, dò mí dò. Rara, irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀?

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Òróró yìí tẹ̀bẹ̀rì, ó yẹ kí ẹ ti gba lélòó. Ewó ní ìgbà wo ni èèyàn ń gé irun? Tó bá ti kún nà ni àbí? Kò, kòṣowo débi pé, èyàn máa ń ní pé ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì. Tó bá ti kún náà ni ka gé. Kò lọ́ fà rárá. Ìkan tí mọ́ rè sọ sí. Kò lọ́ fà torí kò ti ẹ gbọdọ̀ lọ́ fà. Ìgbà wo ni omá ń gé irun rẹ? Kò sì gba ti ènìyàn ole gé irun lọ́dọ̀ tèmi. Bí wù ko gé, ló ni wáhala ti ẹ nìyẹn biò sì gé. Hmmn. Ko kan wá. So, though, àwa o fi bẹ́ẹ̀ ni irun lórí sa. Ẹ̀ko kan ṣá lá má. Ẹ̀kọ́ kan. Hmm. Ẹ̀kọ́ kan ni mọ́ máa ń gé irun tèmi. Ṣé ó lè jẹ́ ẹ̀kan lóṣù kan nígbà mi. Torí sapa dìí fọ́ mi. So, ẹni tí sapa máa bá ti mú bá yi, ó máa ń rojú àti naá wo bo ti wù yalayolo ìkan tí mo lè sọ sí mi yẹn sá.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Kí n má pàrọ̀ o. Mo o rò pé n kankan wá tí mo fẹ́ràn nú rẹ̀, n mo torí mi ò kí ń sábà mu tea àti coffee. Ní ọdún yìí, ẹ̀yọ̀kan sì máa ń mu tea. Àná náà ni, àná ọjọ́ Sunday bẹ́ẹ̀ ni mo ra Hollandia kan pẹ̀lú Milo mo dẹ́fi jẹ bread torí mi ò sábà mu tea ní temi. Olówó ló tún máa ń mu tea. Ewa rí àwa small boy báyìí awa ò kí ń mu. À kin sábà mu ẹri ẹ̀kọ̀kan náà ni, kilonje tea. Mò ń lò odidi ọdún kan láì fẹnu kàn tea rà rá àti rárá. Gbogbo tea yen kò kàwá, kò káyé káwá ṣááti jẹun ni. Gbogbo tea yen na kò ń ṣe nǹkan tó really pọn dandan. Coffee or tea, màá mu tea. Mi láiki coffee kọ torí mo gbọ́ pé coffee ní nǹkan tó ń jẹ́ caffeine nínú. So caffeine yen o máa ń bá àgọ́ ara èeyàn jẹ́ so n n, mi kì ń mu coffee.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Gbo ìbéèrè ẹlẹ́yìí nisinyii àwọn ìwò lo ye ko máa dáhùn re, ewó ni ìràwọ̀. Èmi ò kí ń wò ìràwọ̀ oo, èmi o lẹ́ parọ́ o. Àmọ́ ó dáa kí ẹ̀yàn máa wò ìràwọ̀ torí ìṣẹ́dá Ọlọ́run ni ìràwọ̀. So bí o ba ṣe wun o ni o ṣe máa appreciate ìṣẹ́dá Ọlọ́run sí. Yeah, ìràwọ̀ ò fine gan but. Èmi ò kín sábà ṣe kí èmi kí ń sábaá wo ìràwọ̀ lójú wọn, èmi kì í sábà wò bọ́nu, òótọ́ pọ́nbẹ́lé tí ò ṣeẹ jáá ní ìtàn mọ́ rárá ni. Èmi ò kí ń sábà wo ìràwọ̀. Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mi, mi, dodo mi, do mi, mi, mi, mi, mi ìràwọ̀. Do, do, do, do, do, do, do, re mi, do. So nǹkan tí mo lè sọ síi nìyẹn sàà. Èmi ò kí ń wò ìràwọ̀ tẹ́ẹ̀, èmi ò fẹ́ràn wọn.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Oríṣiríṣi ọ̀nà ni o. Ìgbà mí máa lọ sí ọjà, tó bá jẹ́ ǹkan yẹn, ọjà ló ti rọrùn àti rí. Tó bá jẹ́ ẹṣẹ ní àdúgbò náà ni, bẹ́ẹ̀ ni mo lè rí ọjà ní àdúgbò. Kò sí èyí tí ò dá ń bẹ̀. Ìgbà mí kèré, a máa wá dá ẹni. So a lè lo téè mú ojú mi àti ǹkan kan báyẹn. Bẹ́ẹ̀ la ti máa ń rí ohun èlò ta fẹ́ rà, tó má lè jẹ́ ká pòọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni. So ǹkan tí mo lè sọ sí ọ̀rọ̀ ẹ ni ohun èlò tí a máa ń lò ní ìṣá. Ka lò, ka lọ sí ọjà bẹ́ẹ̀ ni. A máa ti kọ akọsílẹ̀ ǹkan tó fẹ́ rà sílẹ̀, ó máa rùn fún un kó lè rí gbogbo ǹkan tó fẹ́ rà lọ́jà torí ọjà máa ń kún gan. Tó bá jẹ́ ní Nàìjíríà yìí, àh! Ọjà ó máa ń kún gan. So ọkàn, aṣa, aṣa máa, ó máa ń ní pé the struggle continue ǹkan kan báyẹn. So láti rí pé gbogbo ǹkan tá a wá ṣá, kó má jẹ́ a rí gbogbo ẹ̀. Ẹ̀h, torí nígbà mí, ènìyàn ni máa ń rí ǹkan tó ń wá ní ọjà. Bí i ṣe pé o máa lọ ó ordẹr ẹni ṣá.

Oko ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà ìwé àbí nígbà ewé? Ah, mo fẹ́ràn kí ń máa wo nǹkan nípa ẹranko. Bẹ́ẹ̀ ni nígbà tí mo máa ń kékeré ẹranko, mo máa ń wò nípa wọn dáadáa. So mo máa ń rí, mo máa ń wò nípa ejò, kìnnìún. Bẹ́ẹ̀ ni kìnnìún mó ṣábà máa ń wò jù torí mo fẹ́ràn bó ṣe máa ń pariwo yen àti bó ṣe máa ń dùn yen. Mo nífẹ̀ẹ́ gan. So nǹkan tí mo lè ní mo fẹ́ràn jù nígbà tí mo máa ń wò ni, mo dè máa ń wò bí wón ṣe máa ń bímọ, tí kìnnìún máa ń ma lé ẹranko tó máa pa, tó dè máa jẹ ẹ̀yen àwọn nǹkan tí mo máa ń wò ni nígbà tí mo wà ń kékeré. So ó wà lárà nǹkan tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn kí ń máa ka ìwé tó sọ̀rọ̀ nípa àwọn ẹranko. Mo fẹ́ràn ẹ̀ gan. So mo máa ń rí pé mo wò dédé, bó ó kéré tó lẹ̀ẹ̀kan lójúmọ́ sà nípa ẹranko. Lórí ọ̀rọ̀ yì ló jé kí ń fẹ́ràn ajá gan dí ẹ̀ sin.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Àti sée rí o ẹ̀kankan ṣá, aṣe lo má n ṣe iṣe ọ̀fẹ́. Nigeria yìí ìgàn ẹ́yi tí ẹ̀yàn ń ṣe gan tó ń gbowó lórí rẹ̀ kò fi bẹ̀ẹ̀ yatọ́ sí iṣẹ́ ọ̀fẹ́ gan lóju tèmi. Àmo gbogbo ẹ̀, gbogbo ẹ gbogbo ẹ ṣá, kò sí iṣẹ́ ọ̀fẹ́ o àti èyí tií ṣẹ́ ọ̀fẹ́ o. A máa n ṣe, òun mo ti bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, èmi ìgbàmi mo máa ń tún àwọn nǹkan tó ń lo iná nínú iyàrá mo máa ń tún ṣe. So socket ẹni yẹn ó wa bàjẹ́, mo dẹ̀ ẹ́, nǹkan tí mo mọ̀ pé kí ẹniyen sanwó e o jù owó material lọ, mo dẹ̀ bá wọn ṣe. Láì gba nǹkankan lọ́wọ́ wọn so torí ó máa ń dà bá yẹn, mo máa ń ṣe bẹ́ẹ̀ fún àwọn customer mi ná. Ǹkan tí mo máa n ṣe fún wọn nìyẹn kan le fọkàn tó mi díẹ̀. Díẹ̀ wonyii kan ni sa oo. Ṣùgbọ́n aa ṣe iṣẹ́ ọ̀fẹ́ náà ní àlejò, aa ní choice.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? À, èmi kì í darí òṣìṣẹ́ torí osìṣe gan lèmi funra mi, ṣùgbọ́n well, kò si, à, bí wọ́n jẹ́ ṣe ń darí wọn, bó jẹ́ pé nǹkan tó tọ́ ni èèyàn a darí wọn sí, àní, à, gbogbo wa kà tó ká gba nǹkan sì ni a lè sọ fún gbogbo wa pé, how far o, ẹ jẹ́ ká tó bó ṣe yẹ o. So nǹkan tí mo lè sọ nípa àwọn adarí òṣìṣẹ́ niyen sò òṣìṣẹ́ ní ẹni òṣìṣẹ́ ni ẹni tí ó máa ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn mìíràn jẹ́ kó le jí kuro nle láti ago mẹ́ẹ̀sán, ṣi ago márùn-ún ló máa ṣiṣẹ́ wọn? So nǹkan tí mo lè sọ sí naa kò ní ju báyìí lọ sá, torí a ò rí ọjọ́ mú só lokùn mo bí i ẹran iléyá ṣùgbọ́n kò sí ba ṣe lè ṣíṣá. A ṣà máa rí nǹkan kan torí kò tìe yemi mọ́, kolúwae kan mo tojo, tojo, tojó, tojo, tojo, tojo. Ẹ ṣà rí pé ẹ̀ tẹ̀ ówo si mi. Bẹ́ẹ̀ ni torí mo máa ṣàpá dà ni pé mó pé wákàtí kan ní òní. Bẹ́ẹ̀ ni, tí ẹ̀ bá wá ti sanwó mi fún mi, kí wọn wá lọ má ṣe? Wàhálà máa ṣẹlẹ̀ gan-an. Mi-i ṣeré o torí bi mo ṣe wa e. Mo burú gan-an.

Ṣé o ti lu etí rẹ? Rárá o, báwo ni mo ṣe fẹ́ máa ń lu etí. Mo jẹ́ obìnrin ni tí màá fi máa lu etí? Ẹni bí pé ẹ ṣọra ẹyin, àwọn pẹ́ṣọ̀ tí ẹ̀ ń bí mi sí ń ó lè padà la ìgbàjú lọ koko ṣe iṣẹ́ fún mi ni láti lè ṣẹ́yín nígbò láti bíbà. Èwo ni pé ṣe o lu etí rẹ? Sé mi ò kí ń ṣe obìnrin, number one. Number two ni ọkùnrin ò kí ń lu etí, kò dẹ́rì àṣà ká àṣà ní bí ò máa lu etí ẹ. Ibi ojú tó delicate tó jẹ́ kí ọmọ máa rọ́ àwọn atọ́jọ ẹ kú tó ọmọ olú ńlù kú ìlú. Láì ṣe òòlù, ẹ́ mọ̀ olù tí a ṣe gbọ́ etí. Èmi ò lu etí o, ọkùnrin ni mí, ọkùnrin kì í lu etí. Ọkùnrin tó bá dẹ̀ lu etí, gay ni. Kán ọmọ lọ sí against am, kó lọ lu two to three years bí ẹ tó bá máa ń padà wá. Ó rí ẹ tí màá pé ju bó ṣe yẹ lọ Èwo ni kí a máa bẹ̀rẹ̀ pé nǹkan lu etí ṣe ọkùnrin máa ń lu tí ní ọ̀dọ̀ ẹ́ ni. Kò sí ǹkan tó kọ́ni kọ́. Lu etí o, stop báyẹn. No, no, no, no, we don't against rẹ́ ń bíbà rárá.

Ìgbà wo ni o gẹhin kọ ìgbálè iṣẹ́, à, ìgbékalè iṣẹ́? Àh, kókó yìí kò fi bẹ́ẹ̀ yemi ṣá. Àh, torí mi ti mọ ǹkan tí mo le sọ sí. Ìgbà wo ni o kẹhin tó kọ ìgbékalè iṣẹ́, ìyen presentation? Àh, mí rantí o, ìgbé ilé yìí, àwo-ọ̀ ràn tí e mọ̀. Mí rantí ìgbà tí mo. Well, ká ní mo fẹ́ ṣe presentation sí yín. Wọn wò láti ṣe, táa bá kọ̀n sí ìjì lára ba yẹn ká ti f'óyìn wá ká fi ọṣẹ, atí omi ká fi f'óyìn mú kẹ́numọ́ ká wẹ̀ ká wọṣọ sí ilé ìwé ká wá múra láti lọ ṣe ìgbékalè rán pẹ̀kàn. Màá kọ̀kọ̀ kọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ìgbékalè rẹ̀ lórí. Màá kọ sínú ìwé. Wọn máa rí pé mo ti ń ka ọ̀sẹ̀ kéré tán ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan. Sẹ́yìn máa ti máa ka lẹ́ẹ̀. Wọn á na yín ìrọ́ra sílẹ̀ ná. So nǹkan tí mo le sọ sí ikókó yẹn ná, ko jù báyẹn lọ.

Ṣé o máa ń ṣe àtunlo ǹkan? À, dandan niyen, ìyàn o sàtunlo ǹkan láyé ta wá ńisìnyii báyìí. Irú ǹisinyii ta bá ti ra ike ice cream, mommy wa máa gbà lọ́wọ́ wa, won ma wa bawa bu egusi sinu e, won máa bawa bu obe sinu e lọ sí ilé ìwé nígbà tí mo wá ni kékèrè. So tí mo lè ní, ẹ ma, a máa rí pé àwọn idotí yen akòjọ̀, a wa dáná sun láwọn ìgbà míì ní ẹran, so a mọ́ lọ́kọ̀ bọ̀, a máa ń lo àwọn nǹkan ẹṣin sí ọkọ̀ aṣọ wọn. À, dọ́sì, kọ́ ni mo tó sọ̀rọ̀ níjà sún ni, wọ́n pé ṣé o mọ̀ pé iná yìí wọ́n ti dá ní ká lọ kó iná sí, sorry, igi sí orí iná kan fi dáná, so àwọn pátá wá ń sìn ú ní igi yìí wá títí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń wú ẹrín nínú ibẹ́ yẹn lálé. Máa sọ̀rọ̀ bákan bákan ká, ibibí ló máa sań pa kòtá yiò.

Igbọa mélòó ni o máa n lo fóònù rẹ lójoójúmọ́? À, gbogbo igba ni o, torí gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe ori fóònù wọ́n tí máa ṣe, so kò sí ìgbà kan pàtó tí n kò kí n lo fóònù lójoójúmọ́ ṣá. N ò lè sọ, n ò lè, n ò lè sọ sí i, n ò mọ nǹkan tí mò lè sọ sí i. Ǹjẹ́ ní ojoójúmọ́ lemi máa n lo fóònù? Bi mo ji lówuró gan fóònù ni màá tẹ̀. Bẹ́ẹ̀ni, gbogbo maa a rí fẹ́ kí n ṣe gbogbo nǹkan to ye kí n ṣe na kí tó beère ṣì máa te phone. Àmọ́ wẹ̀ll, nn ò lè sọ náà tẹ. Ẹni bá lè tiẹ̀ bá wá sọ ọ̀rọ̀ lẹ̀ekan tàbí èèmejì, kọmaa àmúná wá, torí ohun ti wá, ẹnu ti ń ro mi. Oh my God! N sọ ọpẹ́ sọ-. Ǹjẹ́

Ìbò ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Boya nílé o, mo máa ń fi sínú báàgì mi, báàgì mi tho, ó ti pe táti tìlẹ̀kúnlé wa torí màámi wà nílé, ara wọn oyà sọ, wọ́n óò le jáde lọ sí ibi kankan, inu ile lo máa ń wàá se a kin ṣáá bá tìlẹ̀kún torí ẹ̀e ṣà. Ohun tó jẹ́ bí tí mo gbé ṣẹ́, ah, wọ́n máa ń lọck ìlẹ̀kùn, ko wa dáa kó jẹ́ pé nǹkan tó bá lọck ìlẹ̀kùn, igbayen láwàá, mú kọ́kọ́rọ́ sọ wò ko ye, ká máa ń mú kọ́kọ́rọ́ sọ wò kájekí kọ́kọ́rọ́ yen pé mẹ́ta sí mẹ́rin torí tí nǹkan bá sọnù, kíkan lẹ̀ máa wà níbi kan ní tòsínú ilé. So, nǹkan tí mo lè sọ ni, nǹkan tí yín lè ṣe ni, ah, jìta jìta jìta. Mo, èmi oọ̀ mo nkan tí mo lè ṣe sọ̀rọ̀ jìta yìí o torí mo máa ń sọ pé kọ́kọ́rọ́ alátẹ ṣebi òun ló ń tàtẹ̀ ni. Tẹ̀tẹ̀ tẹ̀ kúkú, ájòyọ̀ ẹ̀yin á ránṣọ, ó sì ní ìtì, ẹẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ, òun tàtẹ̀ ni. Ówu alátẹ, un un un un un un un un.

Ṣé o mọ̀, ṣe o mọ̀ bí a ti ń se oúnjẹ? Haha, bẹ́ẹ̀ni now. Torí pé jẹ́ èmi ni mo fẹ́ ṣe se oúnjẹ, èmi kò sí ń gbọ́ tó léwu ni kí ń yàn sí oúnjẹ náà. Tó bá wá ṣáájú kókó fúnbi àpọ̀ ìrẹsì, ká ní òun fẹ́ se ìrẹsì pẹ̀lú ẹ̀wà. Lórí èmi bàa máa kọ́kọ́ rí pé ẹ̀wà yẹn ò ti wà ní ṣíṣá. So òun ni kí jẹ jú agolo kan àbí agolo méjì ẹ̀wà lọ́. Tí wọ́n bá ti gbé ẹ̀wà kanáná, wọ́n rí pé ẹ̀wà yẹn ó ti ń rọ̀ ba kan ṣá. Tó bá ti ń rọ̀ ba kan, èyàn á wáa mú, àwa mú, ẹm, ìrẹsì ó máa dà á sínú, bẹ́ẹ̀ ni. Tó bá ti dà á sínú, a wá jẹ́ kó jinná papọ̀. Tó bá sì jẹ́ alásè pò ni ó fi gbogbo nǹkan tó bá kù tó bá fi ṣe. Àmọ́, àmọ́ tó bá ti se ìrẹsì àti ẹ̀wà yẹn tán, wọ́n máa din ata síi, bẹ́ẹ̀ ni. Tó bá fẹ́ dín ata yẹn, wọ́n máa lọ ata, tomato gbogbo ẹ̀ wọn a ṣàl ọ́pọ́ báyẹn. Wọn máa fi ṣe oúnjẹ aládùn tó máa ń ṣá ṣánṣán. So ìyọ̀ dé gbọdọ̀ wá nù oúnjẹ ọ́. Àá, so mo máa ń ṣe oúnjẹ gan. Àá, mi ò mọ̀ táígbè náà, so wọ́n á ṣe oúnjẹ fúnra mi.

Ṣé báwo ni o ṣe máa ń kí àwọn èèyàn? Oríṣiríṣi eeyan ni oo. Tí ó bá jẹ́ ẹni tí mo mọ dáadáa, mo lè dúró ká jó kí ra fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni tí ì wọ̀n ò, a ní, "àá bọ́ss man, bọ́ss man". Ibi tó tọ́ sí ni. So kò lọ far rara tí a máa máa kí yán ṣa. Ẹ̀ní mo lè sọ sí ni lọ ó dá kí wọn máa kí yan. Torí ẹni tí ó bá kí yan ló máa jẹ́ kó lè mọ ìwà èèyàn dáadáa. Ibi ẹni yín tí máa mọ ara wọn dáadáa. So torí ìlò hun máa ń kí yan. Torí won maá kí yan Nàìjíríà léélée. Tí ó bá jẹ́ obìnrin ni, "o máa kún ilẹ̀ lórí ẹsẹ̀ méjèèjì." A máa kí awọn ágbàlagbà pé, "Ẹ̀kàárọ̀". Tí ó bá dẹ́ je ọkùnrin náà ni, "O máa dọ̀bálẹ̀ gbaradà, a máa na tán sílẹ̀ẹ́lẹ̀". A wá ki ọkọ tàbí ìyàwó tàbí ọmọ ẹ̀. So nǹkan tí èmi lè sọ sí i ni kò lọ far rara n bí bayi mo máa ń kí àwọn èèyàn tọri ọ dá. Ẹ̀yàn máa le mọ èèyàn dáadáa.

Ṣé o máa ń jẹ́ èèyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni o. Mi o jí ni kùtùkùtù ke? Mo máa n tètè jí o, torí ti èèyàn ba máa lọ si school, irú ìgbà báyìí exam mo ti e ṣe lọwọ so mo gbọdọ rí pé mo tètè jí. Mo máa ti jí tí mo kọ́kọ́ fún ká ese ojúmọ́ ná tí mo gba àdúrà sí Jehofa, màá lọ síbi tí mo fẹ́ fọyín, màá mú brush dáni pẹ̀lú ifọyín, màá gbọ ẹnu tí n bà ṣe tan, màá tú sítà, màá ṣe wà á lọ kọrí síbi tí mo ti fẹ́ wẹ̀. So mo máa wẹ gbogbo ara mi tán, màá sì jáde. Ta bá ti wá parí iyẹn, bàtà tí mo lọ̀ fọ̀ yẹn pé mo fẹ́ wo yẹn, mo máa ṣẹ̀ kó sítà tí màá kó sínú, màá jẹ́ kó tóbi, one thirty, màá wá kúrò n lé. So mo máa rí pé mo jáde, mo jí ní kùtùkùtù ài torí ó máa ń pé tí èèyàn bá tètè dé ibi iṣẹ́, ó máa ń pé tí èèyàn bá tètè dé sí ilé ìwé.

Ṣé owó tí o gba dára tó? Owó tí mò ń gba, owó tí mò ń gba ó dára tó. Tẹ̀ wá mọ̀ pé tẹ̀ o sin, torí nǹkan tí mò ń sọ náà, rédíò mi náà ni lọ́pọ̀ jù èlo máa wo wọ̀n. Ǹkan tí wọ́n máa ń sọ jù pé, "Àì, kẹ ẹ ran wa lọ́wọ́, kẹ ẹ tẹ̀ owó sí wa, mo ti drop address mi, USDT address, kẹ ẹ ṣe owó sí mi, kẹ wọ́n má jẹ́ kí ojú ti ọmọ yà á yìn. Kẹ mọ́n má kí ojú ti yín o. Kẹ sá rí pé ẹ̀ n ṣẹ́nd nǹkan kan sí wa. Ẹ̀n? K'Ọmọlúàbí máa lọ máa wá ekún mu, torí kò ní dà tó. T'Ọmọlúàbí máa ń wẹkùn mu. Bẹ́ẹ̀ ni, so, ẹ jọ̀wọ́ ẹ rán wa lọ́wọ́, kí ẹ má ṣe ṣe bà yìí sí wa. Ẹ rán wa lọ́wọ́." So, bí mo ṣe ń sọ tẹ́lẹ̀. Owó tí mò ń gba ó kéré, bẹ́ẹ̀ ni, torí tí wọ́n bá fi oúnjẹ ara wa wẹ̀ ń sìn ín. Owó titan, Olúwa a tún máa yá owó ni. Bẹ́ẹ̀ ni, mo jẹ gbèsè o. Ẹ̀ṣíń tí mò ń jẹ ẹ̀ṣíń bà bìí sisti tú ke. Bẹ́ẹ̀ ni, ti túge. Ó ní gbèsè mi lápapọ̀, kò pọ̀ jù ṣáá. Tẹ bá rán wa lọ́wọ́, jẹ jẹ́ kí n mọ owó tí mò ń gba o tó mi o. Ṣé ẹ ti gbọ́ mi? O kò tó rárá o, kò dára tó.

Ṣé ó máa ń tọ́jú ara rẹ̀? À, dandan ni kí Lídétì mú tọ́jú ara mi. Mo máa ń tọ́jú ara mi, torí ẹ́, mo máa ń jẹ oúnjẹ gidi. Mo máa ń sùn lásìkò tó yẹ kí n sùn. So òògùn tí mo máa ń lo náà, mo lè máa rí pé òògùn nkan tó ń ṣe mí ni. Wọ́n yẹ kí ǹkan ọmọ a kókó jẹ́ kalokalo, ẹ̀mí wọ́n lára mi ni a san. Bí bá ṣe ló ra mi, ṣé máa jẹ́ bá ara mi? Torí náà, mo máa ń sapá láti rí pé wọn lò òògùn mo n jeun, mo ń sùn déédé, mo ń ṣe eré màrálé. Bẹ́ẹ̀ni, eré ìmàrálé ti wà ní pé ká máa fẹsẹ̀ sá háà kiri àdúgbò. Bí ò bá ti sówó mọ́tò kí lá ṣe, a fẹsẹ̀ rìn gbogbo ẹni ṣá. Nkan tí mo lè sọ sí ò jù yẹn lọ. Ṣùgbọ́n ọlọ́hun á pèsè owó láti tó jẹ ara wa. Ó lè jẹ́ kí n máa ṣàyẹ̀wò ara mi, àmọ́ Ọlọ́run jẹ́ kí n fẹ́ ṣe mí dé tí màá wá, mo ṣe máa ṣàyẹ̀wò ara mi. Lọ́wọ́ tí mo ra ayé, kò ṣòro pé èèyàn ń ṣàyẹ̀wò ara rẹ̀ mọ̀ ní Nàìjíríà. Owó ni láṣ-- owó ni tí wọ́n bá fẹ́ ṣàwọn, ṣúgà ni, blood test àwọn nǹkan báyìí, ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Kíní mo fe se ju pé kí n jí, kí n gbàdúrà sọ́loun, kí n kàwé tó yẹ kí n kà. Lẹ́yìn yẹn, màá gbá game bẹ́ẹ̀ni torí mo máa ń gbá freefire gan. Ọ̀pọ̀ gbajúmọ̀ Rufara ni mo máa ń gbá jù. So, à gbá freefire láti àárọ̀ dosán alẹ́. Too á jẹun sá, torí mo máa ń rún jẹun torí mi ò fẹ́ràn kí a máa dá iná báyẹn. Kí a máa dá iná ko n ṣe nǹkan tí mo fẹ́ràn. So, mo lè máa dá iná. Káṣàà, wo ká máa wójú ọjọ́. Ká pe mọ́ọ̀mi àti daddy pé ṣẹ́ dáda lọ́wa o. Àwọn nǹkan tí mọ sábà máa ń ṣe náà ni torí ọ̀rọ̀ tèmi o kò lọ far rárá. Áṣàà ti roúnjẹ, kárí fónù kí nà wà, ó ti tán. Àbùsẹ́bùsẹ́ niyen lọ́dọ̀ ti wa bá. So, ọ̀rọ̀ tí mo lè sọ sí yẹn ko ju yẹn lọ sá.

Nígbà wo ni o kẹ́yìn tó lọ sí ilé oúnjẹ? À á, ọ̀sẹ̀ tó kọjá yi mo sì lọ ilé o l'oúnjẹ, so mo lọ ra fùfú, fùfú mẹ́ta, ẹran kan àti pọ̀nmọ́ kan. Do moṣì ra oúnjẹ gan-an láàárọ̀ yìí gan-an? Làárọ̀ yìí mo jẹ ẹ̀wà pẹ̀lú pọ̀nmọ́ méjì àti bogan, búrẹ́dì ẹyọ kan. So ǹkan tá máa fi ń, ǹkan tá máa ń jẹ nú torí kò ṣowó. Òrò ẹ, wọ́n ló máa ń rán oúnjẹ ní hand of God. Kí hand of God máa kó ba oluwẹ so. Nki n sábà ra oúnjẹ yàtọ̀ sí àwọn ibi tí mo sọ yẹn. Mo máa ń lọ ilé oúnjẹ dáadáa. Bo ya bì ẹmẹ̀rin lọ sẹ́ ṣà. Kò n pọ̀ jù náà. Oluwẹ n cho nàa ní ká ní mi cho ni. N mọ bí n ṣe dáná n nu ilé. Ní ǹkan tó, ẹwo. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ ṣe máa dá. Ọwọ́ bàbá God ló wà. Kò sọ́rọ tí a lè sọ sí yin. Òun nìkan náà ni. Àwọn oúnjẹ kẹ́yìn yẹn, à mò ṣì lọ ra oúnjẹ lónìí ṣá. Bẹ́ẹ̀ni, mo ra oúnjẹ lónìí.

Ṣé o ní àwòrán lára lára? Rárá o, kí mo fẹ́ fi àwòrán ṣe lára. Mi ṣe, mo jẹ́ bí bọ́ọ̀dù tó ń kọṣẹ́ sí i. Rárá o, wọ́n ṣé, ẹ́, ọmọlúàbí kò yẹ ọmọlúàbí kí ó máa ya àwòrán sára, kò yẹ ọmọlúàbí rárá. So o, mi ò ní nǹkan tó jo, wọ́n bá yẹn rárá lárá mi ah áh. Rárá, mi o níyen ná. Báwo ni ìyẹn? Rara ọ̀ rara, ko sọ̀rọ̀ pé kíni kan, mi ò kí n, mi tí e nífẹ̀ẹ́ sí rárá àti rárá. Báwo ni, a kò jọmọ lọ́dọ̀ temi. Hìhù, hìhù, hìhù, kò jọmọ rárá rárá àti rárá pẹ̀lú rárá. Báwo lẹ ṣe máa ń ní pé kí irú ọmọlúàbí bí i tèmi bá, kò máa ya àwòrán. Mi kí ń ya àwòrán sára o, mí ti ẹ n. Mi ò láì kí ẹni tó máa ya àwòrán naá, bawọ́ lo ṣe máa ya àwòrán sára. Kò yẹ ọmọlúàbí. Bẹ̀ẹ̀ni nǹkan tí ọ ba yẹn yan ká soọ̀tọ̀. Kò yẹ yan. Mi dẹ̀ le gba yan nimọ̀ràn pé kó yá tatoo ǹtẹ̀mi mi lè gba mọ́ọ̀ràn kò ṣe bẹ́ẹ̀ o.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? À, se won ni, bi won ti ń tọ́jú èékánná yàtọ̀ ni. Lẹ́yìn tabá tí fọ́wo wa mo ti o dẹ̀ sí dọ́ọ̀tìn ní èékánná wa. Bẹ́ẹ̀ ni oo, ìgbà mí wá to jẹ́ pe, o máa nìdí kíǹ ge, nitórí èékánná temi ó máa ń gùn, é ó máa gùn gan. Mo like kí èékánná mi gùn, àgagáá tó bá jẹ́ òwó osì mi. So, o máa ń wú lo fún mi, ó máa jẹ́ kí n rí bíi tẹ́ fonnu dàada. Jú kí máa tẹ́ fonnu lai So, nǹkan tí mo lè sọ sí ni, mo like kí èékánná mi gùn tó ba ti gùn dié, ẹ́n nitorí mo máa ń gé. Kí imi lè wù dáada, mo rò pé tí wọ́n bá gé, tó máa jáde, ó tún máa lágbára gan nnkan o gbekàn nikan ná, kó'lọrun ṣàánú ẹni ni ṣá. Tẹbá dẹ́mọ̀ pe ìtọ́jú mi wà, ẹ̀ ṣẹ̀ńdi owó sorí Opay mí. Kẹ́ ṣẹ̀ńdi ẹ̀ ṣi Opay kìn le wa okay, ṣé o ti yé yin báyen? So, nǹkan tí mo ní láti sọ fúnyin ni yen, báwo ni rere, rere, rere, rere.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? À, wàhálà má wá di, pressure yóò wá pọ̀ ju báyìí. É, mo sọ fún yin pé mi ò ní ọkọ̀, èyi te tun gbé wá sìn, òfurufú ni. É, ṣe mo ní ọkọ̀ bàálù ni àbí? Ko, èmi ò mọ̀ n paẹ́, tẹ ba ti mọ̀ pé ẹ wá sí Nàìjíríà, funab ni mo wá, ọpẹyemi ni mon jẹ́, bẹ́ẹ̀ ni. Tẹ́ẹ̀ láì beere, ọpeyẹmi, ọmọ tó lo un o ríi, mi rí màálù rí gan ibi tó lé de. Kẹ́, mo ò wọ bàálù. Kẹ́, ẹ mú mi kúrò lórílẹ̀ èdè Nàìjíríà. Kí n wò bí tí máa ti lè ṣàlàyé fún ẹ nípa bóyá fèrèsé ni màá fẹ́ràn àbí ǹkan kan. Ẹ mú mi wọ, torí mi tí experience rí, oruko làwá kò ṣubú, kí ẹran á lọ́wọ́. A fi ọlọ́run, a fi bẹyín. So, ǹkan tí mo lè sọ lórí ènì yẹn, mi wọ̀, mi jókòó sínú bàálù rí o. Mi ò jókòó sínú bàálù rí, torí kò sí ibi tí mo fẹ́ dé ṣá. A fi ẹ, Ọlọ́run lè ṣe ṣá o, awa náa a dé ibi kan ṣá.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ewo ni ìwọ̀ran àkọ́ first assist. Ṣé nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni? Àì ró wo nítorí kò yé mi dáadáa o. Sé mo mọ bí a tí ń ṣe ìrànwọ́? Rárá, kíló dé? Mo mọ̀ náà. To bá jẹ́ awọn orí pápá, hẹhẹ, ẹ̀wọ̀n ìrànwọ́ bí ya ká bà yan tún kan nínú ilé ṣe. Gbogbo ẹ́ náà la mọ ṣe, ọlọhun máa sọ agbára wa dọ̀tun hmm. Torí awọn èèyan n sìń àwa o ẹ́ ṣiṣẹ́ mọ́, àgàgà awa ọ̀dọ́. Gbogbo iṣẹ́ yẹn kò bá wa lẹ́jẹ̀ mu ó je. Ka kọ́ jìí ká sùn ká rowó, tà dẹ mọ̀ pé kò ṣe é ṣe. Kọ lọhun kó ṣàánù wá lórí ilẹ ede yín nì torí gbogbo ẹ kań dojú ru, aa mọ yatọ́ laarin ẹni tó ṣíṣẹ atẹ́ni tí ó ṣiṣẹ́. Bakan náà ni owó, owó, owó o tó lọ́tùn-ún ló ṣì í. Kọ lọhun ṣàánù ayé yi ti, o tí ń bàjẹ́ o. Tí ń bàjẹ́, kọjá afẹ́nu sọ, kó sọrọ̀ ń bẹ.

Ooo, a, làtàro, gbogbo ọ̀rọ̀ tí mo ń sọyi, kò record. Àṣa wo ni ẹbí rẹ máa ń ṣe, ewọ, kàṣa ni a máa ń ṣe wedding, bẹ́ẹ̀ ni, ti èèyàn dẹ́ kò lọ sí ilé tuntun, ẹ̀n, à lé lọ ká jọ ki, ká jọ jó, ká jọ yọ torí nǹkan àṣeyọrí ló ṣe so àwọn nǹkan tí ó bá jẹ àṣeyọrí bá yen. Híhun, ẹ̀yán lè dáná rẹpẹtẹ̀ àmọ́ gbogbo birthday ni o, ká ma yi ẹ̀yin òkú pada o, ẹ̀yin òkú to tí jẹ́ra tán ká tú má yí padà. Huhhn, àwa o kì í ṣe ẹ́ lọ́dọ̀ wa, ṣọ wedding kankan bayen, ìkómọ náà à ń ṣe rárá àti rárá. We ain't doing that, o wumi kì í ṣe gbogbo iyen, nnkan tí mo lè sọrọ nipa ẹ́. Ki ẹ̀ dẹ̀ ẹ má tẹ́wó sí à ni àhìn. USDC kí ẹ mọ fẹ́ ránṣẹ́ sí àhin. Torí, mo fẹ́ rán USDC gan. Bẹ́ẹ̀ni, kí owó kí o maa wọlé, nnkan tí a fẹ́ nu Torí ẹ́ la se ń ṣe wàhálà, so tí ó bá ti wọlé, wàhálà máa ṣẹlẹ̀. Nnkan tí mo lè sọ sí i, kòju iyen lọ niyen ehn, ki òlúwaẹ́ mọ́ tòjọ́ láti, láti bí ogún o le kan ìṣẹ́jú sí, ẹjọ́ ni kúlà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣisepọ̀? Ẹ̀ o ń máa ń dá kí èèyàn ṣèwádìí bí kò mọ ibi tí wọ́n gbé, ẹro ibanisọ̀rọ̀ tó lè pe wọ́n sí ìmí èlé wọn bẹ́ẹ̀ ni torí kí èèyàn ṣèwádìí wọn, àwọn òbí wọn tó bá mọ ilè wọn, ibì tọ́ tun lè wá wọn sí ibi tó máa ṣere lọ. Àwọn nǹkan báyẹn máa ṣe koko, ó máa jẹ́ kí jumo sọ̀rọ̀ pọ̀ wá, ó máa jẹ́ kí a lè mọ ọwọ́ ara wa dada tí a bá ń lọ sí ilé ara wa, tí a tu ń jẹun, tí a jo ń jáde lọ ibi ìgbafẹ́, ká lọ wo movie ní sinimá, àwọn nǹkan kan báyẹn tí a bá ń ṣe àwọn yan. A máa pè, so tó ri alábáṣepọ̀ láperawa so yẹ ká jọ máa ṣe àwọn n kankan pọ̀, yàtọ̀ síṣẹ́. So mo fẹ́ràn ẹ̀ gan, o máa jẹ́ kí ìfẹ́ wà láàárín èèyàn àti òṣìṣẹ́. Bákan náà, ilé-iṣẹ́ máa gbòòrò dádá tó bá jẹ́ fẹ́ni gbogbo wọn ló ń lò láti fi ṣe nǹkan. So ẹni le fife han sí wa. Kẹ́ se urgent 2k si wa Ó yá now So nǹkan tí mo lè sọ̀rọ̀ lé lórí náà ni yen.

Ṣé o máa ń fi ìpara ṣára? A, mo máa ń fi para amó. Mo ti lè bí inú òdída ọdún kan kí n máa para. So bo bá ṣe wá sí ni, lóò o da kí a eyan ma para. Torí ìgbà tí mo para, mo dúdú gan an. Tẹ ba gbogbo eyan máa ń béèrè lọ́wọ́ pé "à, Ọpẹ́yemi, kí ló ṣe e? Kí ló ṣe e?" A, kò sí ǹkan. Ǹkan tó lè ṣẹlẹ̀ nílẹ̀ yìí, mo ra cream. Cream tí mo ti sọ, timo didi sọ fún won pé tí o bá ti lò ó tó ọdún méjì o, ìní gbà a ó, bose expire ní, ní ọdún kan àti bi oṣù kan àbí oṣù méjì. A, mo dẹ̀ tí ń ṣe ẹ máa ń ṣe nu, tí n ba tira cream bayẹn, o tun di eyin ọdún méjì kí n tó rà á mi. Bí yen ṣe lọ tán niyen, mi wa para ṣá. Mo dúdú dé bi tí wẹ́ẹ́ rà á ṣá. Dòòh, wọ̀n ń rà á, aṣé cream ló wa jẹ́ ń kin pupa tẹ́lẹ̀ ní ibi cream yẹn wọ́n máa ń jẹ́ kí maintain skin tó bá dá ṣá. So atitun bẹ̀rẹ̀ sí ń lo cream pada báyìí ki olohun pèsè owó ká rowọ́ ra cream ní ba yìí o.

Ìgbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ṣé ẹ̀yin pípu yíi, ṣe ẹ̀ n wáìnì mi, ẹ̀hn, e mo pé n lówó lọ́wọ́. Ẹ̀tuń bèrè pé ìgbà wo ni mo ń ra epo fún ọkọ̀. N ní ọkọ̀ débi tí n mọ̀ repo. Tepi bá ti fẹ́ tán náà láà mo ra si, so ó máa ti ní ibi kan tí a mọ̀ pé, àa, epo wọn ló dà jù. Ibe yẹn la máa lọ. Tá ló máa repo torí kí olúwa re máa lọ repo funfun sínú ọkọ̀ tó jẹ́ pé epo yẹn ló máa páda bàa ọkọ̀ yẹn jẹ́ ṣaṣọ. Ẹ̀hn, tí epó bá ti fẹ́ tán náà ni àbí ìgbà wo lẹyiń rò pé àbí o ní taimu kan ti won máa repo lọ́dọ̀ yin lọ́hun ní. Torí aa lè fohun we ibi báyìí. Bẹ́ẹ̀ ni. Kí ẹ tètè rán wa lọ́wọ́, káwa náà máa bọ́ ní ilé òkèrè kí n lè mọ rọkọ̀ lo torí n lọ́kọ̀ báyìí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni àti ayọ́ pariwo àti a mọ pariwo kiri alùpùpù ni o, aa ní. Bẹ́ẹ̀ ni, so kí ẹ mọ̀ ọ́n bẹ́ẹ̀ ṣe tètè rán wa lọ́wọ́ ní àhíń. Ẹ̀hn kí ẹ rán wa lọ́wọ́, kawa náà ma ra epo sínú ọkọ̀ wa nígbàkígbà tí ó bá wù wà. Torí tii ba ṣe pé eeyàn "cho", "olucho" ló máa ń ra epo sínú mọ́tò.

Kí ni ó máa ń ṣe ní aṣálẹ̀? Kí ni mò ń wá lọ aṣálẹ̀? Ẹ̀yin bíbòye, ìranù máa pọ̀ lẹ́sẹ̀ yín. Kí mò ń wá lọ aṣálẹ̀? Aṣálẹ̀ kọ́ ni ibi tí omi bá ti gbẹ rú àwọn desert. Oun ni won máa ń pè é láṣálẹ̀. So, kí lẹ̀ rò pé irú mi lè wá dé bẹ́ẹ̀? Èmi ò ráyé òṣì. Ẹ̀yin ìlú òyìnbó náà lẹ máa explore káàkiri. Wọ́n kó sinu wọ́ọ̀pàtàa ìwọ̀nùlẹ̀ gbogbo nǹkan báyẹn. Mí ò ní interest sí gbogbo kíníyẹn. Ke mi sá ti wa ninu ile À ma gbadun ninu ile, àṣejù ni Kí á máa explore kiri sá. So, mi o rò pé mo ní nkan tí mò lè sọ sí yẹn sá.

Kí ni wọ́n ń mú o rẹrìn? Ah, ohun àkọ́kọ́ tí mo ń mú ìmú rẹ́rìn o, credit alert ni Ẹ̀hẹ́n, léyìn yẹn, boya ti máa wọ livestream, boyaa ti Carter Efe, ẹ̀hẹ́n, nǹkan kan bayan, ẹ̀hẹ́n, àwọn nǹkan tí mo mọ pé mo máa ń ṣe ní ìdí mi. Bẹ́ẹ̀ ni, nǹkan tí mo lè sọ sí kò ju yẹn lọ. Omoh, credit alert gan-an ni first bank pé wọ́n a jẹ́ kí n rerin Sugbon gbogbo ki won mo feyin osin yen gbogbọ́ yẹn kò bẹ́ mi lára titi jare ki eyan nǹkan ma fẹ́ yín. Àbí bí a ti bá ṣàṣeyọrí nínú nǹkan ti mo ṣe, boya ti mo parí pelù first class. Torí momo pe ko possible. Emigan mọn fi ra mi rẹ̀ńri gàn. Kẹ́mọ̀ pé, o well, emi mo wipe ko possible sha, amo ma sa gbogbo ipa à mi. A ti rí pé mọ̀ wa ni jìbì tó da. Òwe náà lólu wee ṣe ń kàwé lọ́sàn, lóru. Ọlọ́run ló ń bo òǹkà lókù ojì, òǹikà lókù sì rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni.

Báwo ni o ṣe máa ń gba iyì? Bí èmi ṣe rò pé ó tọ́ kí ènìyàn ṣe máa gba ìyí bóyá tí wọn bá ṣe nǹkan bẹ́ẹ̀ ni, tá ń àwọn ẹ̀yàn rò pé àà kò possible ko ṣẹlẹ̀. Tí irú ńkan yẹn báṣẹ̀lẹ̀, èèyàn a lè gba iyì. So bí àyàn ń mọ ìpé ènìyàn, ó máa ń tètè wá bí iṣẹ́ olójojúmọ́. Time bá yí ló máa n de o, a ó máa tètè de o. Ẹ̀hehn wọn máa gba ìyi lójú èèyàn. Àbí ẹ̀yàn kan tó bá rẹ ààrẹ sílẹ̀ tó lẹ́mí ìrẹlẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ ó máa gba ìyí lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ni, kò ṣe ẹni tó máa ń fọ́nu tó kan máa máa na wó yá fún-fún nǹkan kan báyẹn tó máa ṣe kí àwọn èèyàn le mo pé á lóòótọ́ ni, bobo yẹn lówo. Kò n ṣe irú yẹn lán sọ. So nǹkan tí mo lè sọ nìyẹn tó bá jẹ́ lórí pé kí èèyàn gba iyì. Báwo la ṣe máa ń gba iyìn ẹ̀hehn lọ́dọ̀ tèmi, àbí tí ẹ̀yàn ṣe nǹkan tó jẹ́ pé o yá tọ́ gan-an extraordinary things ehnehn. Tí ẹ̀yàn bá ṣe irú nǹkan báyìí, ẹ̀hehn ó lè gba iyì lójú mi sá. Kò n ṣe gbogbo ìgbà lo ma gbayi torí elomi àbùkù àbí ẹgba ló máa ń gba.

Ṣé o máa ń wọ ago ọwọ́? À, mi ò kí ń wọ ọwọ́. Kí ni fóònù máa fún? Tí a bá ti di fóònù mọ, kíló tó kí lagọ ọwọ́ wé? Bí a ti máa lọ lọ́wọ́, tí wọ́n máa ra ago ìṣà, ò fi mọ́ lọ́wọ́ tí ń máa ń. Mi ò kí ń wọ ago ọwọ́. Ko si nkan tọkàn gbogbo iyẹn. Ko bẹ́ẹ̀ ni là ń mú ara sọ ago ọwọ́ ẹ̀yin. Nǹkan ọyọ́ kúrò bẹ́ẹ̀ kí lagọ ọwọ́ á fún. Fashion ni gbogbo ẹ̀ṣà. À ń rí ni tí ó bá ti lù ú lọ́wọ́ lọ́wọ́, wọ́n á múra kẹ́nkẹ́nkẹ́. Olúwo ló lọ́wọ́ kó tó hán mọ́ ẹ̀ṣà kọ. Wọn máa di olúwọ ẹgbẹ́ kí wọ́n má bi òwe tí ó sì. So, orúkọ máa ń nífẹ̀ẹ́ sí torí pé àwọn aṣọ òníjà ré. Àwọn ako ago sọ ọkọ kẹ́hìn. Ra wọ́n múra, ní wọ̀n tí wọ́n sì díẹ̀ kó má ṣe pọ̀ jù. Ǹkan tí èmi ò kó dájú ni gbogbo kí a máa wọ ago sọ́wọ́ igi. Ìranù àbáàṣà bẹ́ẹ̀ ni. Olórin kan ló sọ bẹ́ẹ̀. Ó ní: "Ìranù àbáàṣà máa wọ ago ọwọ́." Ẹ́, bẹ́ẹ̀ ni. Ọ̀kan tó bá fẹ́ràn ẹ̀ṣà kàn wọ́ lọ́wọ́ àwọn onítẹ̀mi òun. Mo lè ṣọ pé ọmọ mi kan náà máa ló lọ máa di ago sọ́wọ́ ẹni àgbà yẹn.

Ṣé báwo ni abáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Á, ìbáṣepọ̀ wa ò dánmọ́rán díẹ̀ sá, ṣùgbọ́n gbogbo nítorí pé wọ́n jẹ́ àwọn aláìṣòwò rọrùn fún un láti bá mi sọ̀rọ̀ ní àárín fíìmù náà, àti lè bá anybody sọ̀rọ̀ kàn. Òye náà kò jẹ́ èyí kí nìyẹn, gbogbo wọn pátá nibi iṣẹ́. Ìbáṣepọ̀ wa dánmọ́rán bẹ́ẹ̀ ni, a máa ń bára wa sọ̀rọ̀, a máa ń ṣeré gan lọ́pọ̀ ìgbà sá. Ǹkan tí mo lè sọ sí yẹn nìyẹn. Ẹ́, kí wọ́n má tó jọ́ torí kó lè gba ten dollar láti àárọ̀ ẹ. Ṣé ten dollar náà ni ọ̀dọ̀ wa ni a ti gbà báyìí? Làye pé ó fẹ́ follow ẹni ẹ̀. Èyí tí òwe tó jẹ́ láti ọdún tó lọ gan láti ṣe gan, wọ́n di tẹ o ṣe òwe tó ń fẹ́ tẹ sí mi tí kò fẹ́ wò ó. Yóó fẹ́ě wọ bóyá bíi tẹ́ẹ́tíkè Ẹ́, a lè gba yẹn sọ́wọ́ ẹ̀ sí i, a ṣe ẹnu fúùrù. Lẹ́ẹ̀nìyẹn ni pé wọ́n dì sọ́wọ́ lọ́wọ́ ẹ, wọ́n máa bée dúró pé ṣe wọ́n ṣì lọ́wọ́ rẹ. Wò ó pé a ní fún òníṣẹ́ tẹ̀ wá lọ verify wípé ǹkan tí wọ́n ṣe tó ní wọn mọ ẹnu tí ń ro mi. Kólúẹ̀ ó mọ tójọ́ ẹjọ́ tío kiǹ tó Tẹ́lè ọ́lọ̀ọ́fi sọ́din a ǹkan tó jọ́ tó jọ́ ẹjọ́ ẹjọ́ ni.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ, àá, ẹ́ wo, lọ́wọ́ tí mo wá yí, K'Ọlọhun ṣaanu ni, máamí ni stroke so, ẹ́ wo, tí wọ́n ba ṣa ti lọ ile ṣa, ṣá wá, torí tí nba ti lọ ilé báyẹn èmi àti wọ́n náà làjọ wá, laàjọ máa kópa. Ẹni tó dẹ̀ lé fẹṣẹ rìn fún rẹ̀, ẹ́ wo, ọlọ́run nìkan lè mú ìdùnnú náà àti ayọ̀ bá ìdílé o, K'Ọlọhun dẹ máa ká lè máa faradà ìṣòro èyí o wu ká má dojúkọ torí kò rọrùn rárá. Amọ, a ma n gbádùn ara wa náà, a jọ jẹun papọ, a yọ ká bíbélì àwọn nǹkan bayẹn làjọ máa ń ṣe pọ ṣá. Ṣò ó, bí mo ṣe máa ń bá ní pẹ̀lú àwọn ẹbí mi àbí bá ti lọ fún wedding scene ká lọ sóde àríyá, ìdunú máa ń pọ̀ gan gan torí àwọn nǹkan tí ó dàbí wọn máa ṣe pẹ̀lú ẹbí náà ni kí a jọ máa jáde ṣèwọlé wọde tó gúnregésà.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Àá bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ ró àwọn rédíò, òògùn rédíò ọ̀gọ̀ọ̀gùn báyìí bá ti bọ́ tí wọ́n slacky tí o sọ̀rọ̀ rárá, yẹn ni wọ́n máa ń tu adìẹ wọn kọ́túnṣe àti ṣàtúnṣe tó bá yẹ sí ṣá. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń yanjú agbára wọn tó dáa kí àwọn ọkùnrin lè ràn án. Yẹn sì máa jọ́kùn ẹ́ tí òní ọba yẹn sì tó ju àwọn nǹkan kan báyìí sóho. Yẹn sì máa ṣá, pá kó máa ṣiṣẹ́ ẹ bí ó ṣe tó àti bó ṣe ẹ́. Kò ti mọ̀ lè sọ sínú ni ẹ́, kí ẹ sì jọ̀wọ́ ó. Immediately tí ẹ bá rí pé mo ti lo rédíò wákàtí kan tán, kí ẹ ṣe kí ni? Kí ẹ tẹ́wó si mi. Kí n fi ten dollar gba ọjọ́ àrà mi kí ẹ lè mọ̀ pé màá tó ṣe ju, ó lè rọ̀ dáadáa bẹ́ẹ̀ni. Elékéde gan. Tí ẹ bá lè san owó eléfo mi tí ó ju bí ẹgbẹ́ ọjọ́ méjì ṣọjọ́ mẹ́ta lọ, màá tó ṣe mí torí mo mọ̀ pé èyí tí ẹ̀yin gbà ló yẹ àwọn nǹkan tí mò ṣe mọ̀ rúpọ̀ gan. So wọ́n máa ń tún àwọn nǹkan ṣe o torí mo ní screwdriver, mo sì wà electrician nínú gan.

Ṣé o ní ọgbà? Á, uhn èmi kò mọ̀ ní o, ṣùgbọ́n daddy mi ní ọgbà tí wọ́n máa ń gbin ẹ̀fọ́, tọmátó, ata àwọn nǹkan kan báyen ṣhá, wọ́n máa ń gbin síbẹ̀ ṣùgbọ́n èmi ò. Óle lè mi o, èmi ò ràye gbogbo iranu yẹn ka máa, kó owo máa dọ̀tí torí wọ́n máa ń ṣiṣẹ́, ọkọ yẹn, èmi o ti ẹ nife si rárá, ǹkan tí mo lè sọ sí ni. Ì nìfẹ́ kóbọ̀ kan báyìí si, e gbogbo owo máa dọ̀tí torí pé a n ṣiṣẹ́. To ẹn ẹn kí wa fẹ́ràn oúnjẹ o, mo fẹ́ràn oúnjẹ gan-an torí mo máa ń jẹ oúnjẹ gan bimó e wa yìí. Mo lè parọ́, mo fẹ́ràn oúnjẹ gidi gan-an. Ti n ba ti kókó jì báyìí oúnjẹ ni, oúnjẹ ni oúnjẹ lọ́nti fi ṣe mi bà yọ, kọ́ Ọlọ́run ṣáánú ni o. Oúnjẹ, oúnjẹ, oúnjẹ, oúnjẹ, kí ẹ ná, kí ẹ tẹ wò ṣiwá ká rówó oúnjẹ o. Ke ti e ranmilowo mi lọ́wọ́ kó bá jẹ bí fifty USDC kí n kó rí. Ti n ba fi lé rí fifty USDC sí báyìí ma change phone mi ni uhn, kí ẹ jọ̀wọ́ o kí e ranmilọ́wọ́, mo folọ́run obá mo fi bẹ̀ yín ni o.

Ìgbà wo ni ó kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ó ti lé lọ́dún kan, ọdún méji, ọdún kẹta, ọdún kẹrin. Kí ló kà n mí? Ẹmi ó ń lọ sí ilé ìkàwé lọ kàwé. Tí n ba fẹ́ kàwé, mo máa ń kàwé níle ni torí ó ràn mí lọ́rùn gan. Mi n like kin máa ka ìwé níbi tí èrò bá pọ̀ sí, so nnkan tí mo le sọ leyen lórí niyẹn. Èmi àti ìwé, mí o ráyè láti ka ìwé tí wọ́n á ṣe ìgbà exam wọn. Ìwé kọ́, ìwé ẹni kí ìwé aduro ti ẹ̀ lọ́tọ̀ kí ń máa dúró tẹ́mi lọ́tọ̀. Ẹ̀yin people yí ẹ ṣe, gbó gbó nnkan tí mo record, ó ju ààlá ìkàlẹ̀ ń ṣe o, ààlá ò sọ̀rọ̀ bẹ́. Olùwẹ̀ máa record òdùú, ṣẹ́dún kan, ẹ́ ẹni mú ẹ, ẹ́n ha ìkà yín pọ̀ gan. Ìkà lá bí ní sọ́ọ̀lì mú gbogbo yín pátá o. Kẹ má lè verify gbogbo ẹ̀, kí ẹ sì verify bí ẹ wà verify ìlàjì. Ṣé ìlàjì la fẹ́ jẹ ni? A fẹ́ rò ó pé ìlàjì só tó nǹkan ni. Kóró ń ba, kóró ṣàwọn ṣàánú ẹlẹ́, kóró ẹ, kóró ẹ, kóró máa ṣàánú ni o. Ìkà níyì ọ.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ìpàdé, irú ìpàdé wo torí pé èyí mi tó bá jẹ́ ìpàdé ààlẹ́ ìjọba ẹ̀mí jí péré ni, so nǹkan tàbí máa ń ṣe lọ́dọ̀ àyíká máa ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ Ọlọ́rùn ó sì dáa kí ọmọlúàbí máa gbọ́ ọrọ̀ Ọlọ́run, o máa jẹ́ kí wọ́n mọ pé orúkọ Ọlọ́run Jehovah ló ń jẹ́ ohun ló dá ayé àti ọrùn. Ó se jẹ́ pé ohun ko lo n ṣàkóso lọ́wọ́ báyìí torí Sataní eṣù ó gbé ìjọba yẹn le fún pé kí Sataníì kò máa dárí ẹ torí nǹkan tó sọ́ pe oun lè ṣe ni. Wọn a fẹ́ jẹ́ kí ǹkan tó le ṣe ẹ wọ́n ó lè ṣe kí gbogbo ayé lè mọ̀ pé òótọ́ láti ṣe ìdí nìyẹn tí ìjọba ṣe fi wà lọ́wọ́. Sataní eṣù báyìí àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ báyen la máa ń kọ́ a maa n kẹ́kọ̀ọ́ nípa Dáfídì, nipa àwọn tó ṣe rere àti èyí tó ṣe búburú torí àkọsílẹ̀ yẹn wà torí ti gbogbo wa naá ni. Bẹ́ẹ̀ ni, so kò sí much náà tí a fẹ́ sọ lee lórí báyìí. Depo kí ẹ ṣi ran wa lowo, kí ẹ si ṣàánu ọmọ ẹ̀dá ẹ. E moo te ten dollar sí àwa náà. Per hour ten dollar, hour yen gan ti pọ̀, ẹ change e sí bii 30 minutes ah ah.

Báwo ni o ṣe máa ń ṣe ìtà àwọn iṣẹ́ àkànṣe, á, tí wọ́n ti mọ̀ nípa ẹ̀ kí iṣẹ́ àkànṣe óún fún bí ọ̀sẹ̀ méjì, ìwọ̀n tí màá fi ṣọ́kan, fi ṣọ́kan, tó bá ti tó bí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ni màá fòkọ̀ sí i le lórí. Mo ní gbogbo nǹkan tí màá ṣe, màá máa dá lé lórí torí mo fẹ́ ṣe gbogbo ẹ̀, gbogbo ẹni tó bó ṣe tó àti ibi ọṣẹ ẹ ṣá. So, hhn, ó ṣe nǹkan tí mo lè sọ ṣíṣá. Ẹni àwọn ẹni àwẹ̀bí, so kọ́ ṣá máa rọ̀ wá lọ́wọ́ ẹlẹ́ni kankan, kí n kúkú ni rọ̀ wá láti ọ̀dọ̀ Ọlọ́run, òun ó dáa jù ṣá. So ọ̀yẹ́ tó bá máa ṣe ṣá àkànṣe, ó máa ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àkànṣe náà ni. Torí ó rí, ó rí tìtẹ̀ ìbéèrè tí ẹ̀ mọ̀ wá kó èyí, èyí ò mọ́ pọ̀ lọ mọ́. Rárá káàkán, káàkán, káàkán èyí ò mọ̀ pọ̀. Ẹ̀yin fact ó ti, ó ti ń sú mi imí kan ní nǹkan tí mo fẹ́ ṣe ṣíṣe. Ẹ dé ilé tí mo gbé ṣíṣe, tí ẹ̀ bá fi lè verify, ẹ kí ẹ sì gba pé màá ṣe epe ńlá ní ìṣẹ́ àránì wá láì ta láì. Ẹ̀yin pé ó ti sú mi ọ̀rẹ́ díì.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi o làá gbára de gbogbo level yẹn o. Ẹ̀mi kọ́ mo niṣẹ́ náà, ẹ̀mi kọ́ ni ọ̀gá, ọ̀gá, ọ̀gá wọn tó máa lé yẹn kúrò ibi iṣẹ́, èmi ò tẹ̀ kí, mi ti dé béyen, èmi tẹ̀ dé pé kin máa ma lé yàn kíri tó bá ti jẹ́ wà tó wù dá tó tàbùkù bóyá o tàbùkù nibi iṣẹ́, irú ìwà kan tó, tó fẹ́ jẹ́ kí ọkọ̀ wọn kó dẹnukọlẹ̀, ẹ́hẹ́n mo lè le dànù torí ẹ. Mo mọ pé ń léyàn bí a ti máa ṣe ní iṣẹ́, ọwọ́ ara mi, ọtí ẹni wá kọjá ìrẹ̀wà ẹ́hẹ́n máa le, àmọ́ olówó le dàá ni. Yéé kò sí iṣẹ́ ńtà o, ṣo gbọ́ bá léyàn síta kí ó fẹ́ lè máa búṣí ọkùnkan tẹ̀lé olúwe kí a mọ ṣàánù mi.